Ṣé o ti lọ sí Àgó rí? Rárá o, èmi ò lọ sí Àgó rí. Mi ò dé Àgórí, mi ò lọ sí Àgórí rárá. Nítorí pé kò sí nǹkan tí mo fẹ́ lọ se ní Àgọ. À, mì o kò sí nǹkan kan tí ó jọmọ́ Àgó rí ní ìrìnàjò mi. Ìdáhun mi ni wípé mi ò lọ sí Àgọ rí.

Rárá o, mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ a má a ṣe okùnfà fún àwọn nkan tí ẹyin ò fẹ́. Nítorí ìdí èyí, èmi kò fi ìgbàgbọ́, èmi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí wípé àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o lè má a ṣe ìku pani tàbí kó má a kóba eniyan. So ìdáhùn mi ni wípé mi ò ṣe ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́, mo fẹ́ràn jíjó. Mo fẹ́ràn jíjó nítorí wípé mo fẹ́ràn láti má a gbọ́ orin. Ìgbàkúgbà tí mo bá dẹ̀ tí ń gbọ́ orin, inú mi má a ń dùn, ayọ̀ mi a má a yá gágá. So ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó nítorí pé a má a jẹ́ kí ara mi kó má a dára púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni mo ma n na ara mi. Ìgbà kú ìgbà tí mo bá ti ṣiṣẹ́ tí mo rí wípé ara mi ó ṣe bí ẹni pé ó fẹ́ rẹra díẹ̀, màá ma na ara mi kí n lè ríi wípé ara mi dá ṣekéṣeké. So ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo ma n na ara mi.

Bẹ́ẹ̀ni, mo máà ń fi tùràrí kọ dà mo la Mo fẹ́ràn tùràrí púpọ̀púpọ̀ débi wípẹ́ tí mo bá múra tán tí mi ò bá ti fi tùràrí, a máa dàbí ẹni wípẹ́ mi ò tí ì múra rárá ni. Nítorí wípẹ́ tùràrí a máa jẹ́ ká ra ẹni márùn ún dáradára, a sì máa jẹ́ ká àwọn ènìyàn rí wípẹ́ ẹni yìí kò múra lásán, ó múra délédélé ni. Nítorí náà, mo fẹ́ràn láti máa fún tùràrí nítorí pé ìgbà kúùgbà tí mo bá ti fún fi tùràrí, inú mi a máa dùn, ọkàn mi a máa balẹ̀, màa rí i wípẹ́ mo gba àwọn tó ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi, wọ́n ń gbọ́ òórùn gidi. Nítorí idé yìí, mo fẹ́ràn láti máa fi tùràrí.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún December tí a má ń ṣe ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì yìí ó jẹ́ ọdún àjọkò, àjọpọ̀ akójọpọ̀ ọdún ọjọ́ ìbí Jésù Kristi. A má ń se eléyìí ní ìparí ọdún ní tá n pé ni oṣù December. Ọdún yìí ó sì, ó sì ma ń lárinrin, ó ma ń dùn nítorí wípé gbogbo àwọn tí wọ́n wà ní rìn àjò má n wá lé, inú wa sì ma ń dùn gbogbo wa péjúpa. A dẹ̀ ma ní ayẹyẹ ibi taò ti máa jẹ àwọn oúnjẹ tí ó fi ẹni lọ́kàn balẹ̀ àti àwọn ọtí ẹlẹ́rìndòdò. Ọdún Kérésìmesì yìí ó jẹ́ ọdún tí mo fẹ́ràn jù, tí mo ṣe fẹ́ràn jùlọ.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìtọ́jú àwọn ọjà. Àwọn ìtọ́jú tí mo máa ń ṣe fún àwọn ọjà yìí ó nípa lórísìírísìí. Àkọ́kọ́, mà á rí i wí pé mo tọ́jú wọn sí àwọn ibi tó dára. Àwọn tí ibi omi àti bí atẹ́gùn tí ò ti lè ba ọjà náà jẹ. Ẹlẹ́ẹ̀kejì, mà á rí i wí pé mo wo ọjọ́ tí yóò bàjẹ́ èyí tí a ti tẹ̀ sí ara ọjà yìí. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń wò fínífíní láti rí i wí pé àwọn oníbàárà wa wọ́n fẹ́ràn àti wí pé wọn ò ra nǹkan tí ó máa ṣe wọ́n ní ìjàǹbá. So, ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo máa ń tọ́jú ọjà mi dáradára.

Ṣé mo máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń wo àwọn ètò orí tẹlifísàn ṣùgbọ́n àwọn ètò orí tẹlifísàn tí mo máa ń wò jù ni orí GoTv. Àwọn bí i Africa Magic, NTA, BBC. Àwọn ètò yìí lọ́kọ̀kan ni mo máa ń wò ní orí tẹlifísàn ó sì máa ń mú mi ní ara dá. A máa jẹ́ kí n máa kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn. Ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo máa ń wo ètò orí tẹlifísàn.

Nígbà wo ni mo máa ń gé irun mi, èmi gẹ́gẹ́ bí ẹnìkan obìnrin ni mí. Nítorí idi eyii, èmi ò kí ń gé irun, ṣùgbọ́n mo máa ń gbé irun mi lọsí ilé onídìrí nígbà tí ó bá ti tó àsìkò wípé tí mo rí wípé ó ti nílò láti pàrọ̀, màá lọ pàrọ̀ èyí tí à ń pè ní "style". "So" èmi ò kí ń gé irun, mo máa ń di irun ni nítorí wípé obìnrin ni mí.

Ìkan nínú àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi ni wípé bí i kí ẹnìkan fi iṣẹ́ tó yẹ kó ṣe kalẹ̀ kó lọ máa ṣeré tí ó sì mọ̀ wípé tí iṣẹ́ yìí ò bá dé ní ṣíṣe àwọn ìdádúró kọ̀ọ̀kan a máa wà. Nítorí àwẹn, awẹn ìdá idójúkọ yìí, òun ni ó jẹ́ ìkan lára àwọn ìdojúkọ tí mo máa ń dojúkọ ní ibi iṣẹ́ mi kí ẹ̀yàn fi iṣẹ́ tó yẹ kó ṣe kalẹ̀ kó lọ máa ṣeré bíi kó lọ máa ṣe nǹkan mìíràn. Èyí jẹ́ ìkan nínú àwọn ìdojúkọ tí mo máa ń ní ní ibi iṣẹ́ mi.